Ṣé o ti ṣiná rí? Hm, mo ti ṣiná rí o. Tí n bá ń lọ ìlú tí mi mọ̀ náà, mo máa ń lo kiri Google Map tó wà. Ehn, mo má ń, mo, ìṣìnà máa ń wáyé torí kò sí ìlú tí n ò dé rí. Ìyẹn ó ṣìnà. Ìyẹn ó rọbì lọ́wọ́ àwọn èèyàn pé kí wọ́n fi ọ̀nà mọ yẹn wípé ibi báì báì ni mò ń lọ. Ìyẹn wọ́n ju rẹ bẹ̀. Mi le gbàgbé ìgbà kan tí mò ń lọ ìlú Ìbàdàn. Ìgbà tí mo wá dé ibi bẹ́ẹ̀, àdúgbò tí mo wá ń lọ mi ò wa mọ̀ bẹ́ẹ̀. Ó wá ní ọ̀nà tí ó wà ní òkè ọ̀nà tí olóyèbù ń pè ní overhead bridge. Ibe lọ yẹ kí n gbà. Mo máa lọ gba ìsàlẹ̀ ọ̀nà yẹn. Bí mo ṣe gbà, mi ò wá jáde sí ibi tí mò ń lọ. Mo ìmsẹ̀ sẹ̀ wá rin ìrìn wákàtí méjì padà sí ojú ọ̀nà tó yẹ kí n gbà padà. Ìṣìnà ó jẹ́ nǹkan tó le. Àmọ́ tí ó bá ti wá ṣẹlẹ̀ tán, èèyàn á tún fi ní ìrì rì nípa ojú ọ̀nà.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Kò sí oúnjẹ tí mi ò lè jẹ lọ́sàn-án torí ẹnu iṣẹ́ mo wà. Ìgbà mí mo lè jẹ àmàlà àti ọbẹ̀ ẹ̀fọ́ rírọ. Ìgbà mí, mo lè mú gààrí àti omi tútù pẹ̀lú ẹ̀pà. Ìgbà mí, mo lè jẹ bugan àti ẹ̀pà. Kò sí oúnjẹ tí mi ò lè jẹ ní ọ̀sán. Nǹkan tí n bá ti rí tó bá ti jẹ oúnjẹ, òun ni mo máa ń jẹ ní ọ̀sán. Kò sí oúnjẹ tí mi ò lè jẹ ní ọ̀sán, nígbà mí gan tí n bá rí iyán àti ọbẹ̀ ẹ̀gúsí, inú ẹran máa jẹ kò sí oúnjẹ tí mi ò lè jẹ ní ọ̀sán torí.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Mo máa ń ṣe ìpè fídíò. Mo máa ń ṣe ní ẹẹkan láàárín ọ̀sẹ̀. Ẹẹkan láàárín ọ̀sẹ̀. Mo lè lò tó wákàtí mẹ́rin àbí mẹ́fà gán, torí wipé àwọn ọ̀rẹ́ mi tí a jọ máa ń ṣe fídíò, wọ́n jẹ́ àwọn tó ráyè, alákọ́kọ́. A tún máa ń sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ torí ó ti pẹ́ tí a sì máa ń ríra gbẹ̀yìn. Ìpè fídíò jẹ́ ìpè tó dùn, tó, tó dùn, tó rẹwà, tí ó sì pani ní ẹ̀rín ní ìwọ̀nba kan, ó sì kọ yàn ni ẹ̀kọ́. Ó jẹ́ kí eyàn mọ ẹni tí yàn bá sọ̀rọ̀, alákọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ó tún jẹ́ kí èèyàn mọ àdúgbò tí ẹni yẹn wà. Ó tún jẹ́ kí èèyàn mọ inú ọgbà tí ẹni yẹn wà. Ó jẹ́ kí èèyàn rí bí ẹni yẹn ṣe rí àti bí ó ṣe rẹwà sí àti bí ó ṣe, ibi tó dúró sí àti bóyá ó ń jẹun lọ́wọ́ tó fi ń bá mi sọ̀rọ̀ ni o àbí ó ń ṣe nǹkan mi.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá fẹ́ lọ sùn? Aṣọ kékeré kan ni mo máa ń wọ̀, pẹ̀lú ṣòkòtò péńpé. Tí n bá ti fẹ́ sùn, mo dẹ̀ máa ní aṣọ ìbora, torí ìgbà míì máa wà tí òtútù máa máa mú ní òru, màá wá fi aṣọ ìbora bora. Mo máa ń wọ àwọn aṣọ tí mo máa ń wọ̀ sùn, kò jù bá ń lọ. Tí n bá ti fẹ́ sùn, màá ti gbé ìrọ̀rí mi sí ẹ̀gbẹ́, màá wọ aṣọ péńpé kan, màá sì wọ ṣòkòtò péńpé, màá gbé fáànù ní abẹ̀bẹ̀, abẹ̀bẹ̀ oníná, màá gbé ti ara tí ó máa máa fẹ́ sí mi, torí ìgbà tí òru bá ń mú, tí òtútù bá ti fẹ́ mú mi, ń lọ pa, ń sì dá aṣọ ìbora mi ìbora bí mo ṣe. Nǹkan tí mo máa ń fi sùn kò jù bá ń lọ o.

Ṣé o ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí? Mo ti lọ, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn ri. Tíì ṣe ìlú kan, tí ì ṣe ìlú méjì, kò lọ nka. Mo ti lọ ìrìn àjò, àmọ́ kò ì ṣe, ìlú sí bí ìlú sí ìlú àmọ́ kò ì ṣe sí orílẹ̀ èdè sí orílẹ̀ èdè. Ìlú sí ìlú bíi ìlú tó wà ní ẹ̀gbẹ́ ìlú mi. Tó, eléyìí tó tún jìnà sí ẹ̀gbẹ́ ìlú mi mo ti rin ìrìnàjò kan. Ìrìn àjò, ìrìn àjò yẹn ó jẹ́ ìrìn àjò tó gùn gan, tó jẹ́ pé n ò ní, n ò ní ọkàn rẹ̀ rí. Ò, n rìn ìrìn àjò yẹn rí. Ó jẹ́ ìrìn àjò tó, tó dín, tó jẹ́ kí n lo wákàtí mẹ́wà lórí, lórí ìrìn àjò. Tó jẹ́ pé inú mọ́tò mo sì wa. Òun ló jẹ́ ìrìnàjò tí mo rin ju tó pọ̀ jù ní ìgbésí ayé yìí. Mo rìnrìn àjò rí, mo lọ sí ìlú mìí rìnl. Ǹkan tuntun, èyán a tún lọ wo ǹkan tuntun tó ń ṣẹlẹ̀ ní ìlú mìíràn. Lílọ sí ìlú mìí ó jẹ́ ǹkan tó máa ń dunni nínú lọ́pọ̀lọpọ̀ wípé kí n lọ wo ǹkan tó tún ṣẹlẹ̀ ní ìlú mìí, bóo ló ṣe rí sí ìlú mìí, bóo l'àwọn agbègbè ibẹ̀ ṣe rí bóò ni àwọn, bóò ni ìsọ̀rọ̀ sí àwọn èèyàn? Torí lọ sí ìlú mìírìn, sí ìlú mìírìn oríṣiríṣi èdè ló wà ní ibi bẹ̀.

Àkókò mélòó ni o ń ṣètò agogo ìjíni rẹ? Mo máa ṣètò rẹ̀ tó bá ti di ago márùn-ún àbọ̀ òwúrọ̀ kùtùkùtù torí pé tí n bá ṣe ní ago mẹ́fà ọjọ́ máa ti lọ, kí n tó ṣe àwọn nǹkan kan tí mo fẹ́ ṣe tí n bá ti jí torí tí n bá ti jí mo máa fọyín, màá gbàdúrà tìrẹ dúmaré, elédùmarè tó jí mi sáyé. Màá fọyín, màá tún lọ wẹ̀, màá múra ibi iṣẹ́ tí màá ní kí n jí ní ago mẹ́fà tí n bá fi máa ṣe gbogbo àwọn kíníún tán. Ago mẹ́jọ ò tí lu, n ṣì pẹ́ lọ ibi iṣẹ́ torí ẹ múfì máa ń fi ṣi ago márùn-ún àbọ̀ tí màá fi máa, tó bá fi máa jí mi ní ago márùn-ún àbọ̀ tí n bá fi máa ṣe gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe tán, ago kan, bá fi máa ṣe gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe tán, ago méje á ti lu, màá máa lọ ibi iṣẹ́ mi.

Ṣé o máa ń tún àwọn nǹkan ṣe? Mo máa ń tún àwọn nǹkan ṣe, ó dẹ́ lójú àwọn nǹkan tí mo máa ń tún ṣe. Bíi irú wípé àwọn nǹkan tí mo lè ṣe bíi rú pé touch light bá jẹ́ nǹkan tí wọ́n fi ń rína, tí olóyinbo n pe n touch light tó bá ti bàjẹ́, mo lè tún ṣe tí ó máa fi ṣiṣẹ́ padà. Tó bá jẹ́ wípé bíi irú ojú socket tí mò ń lo ninu ilé tí mo máa ń fi wo television tó bá bàjẹ́, mò lè tún ṣe. Àwọn nǹkan bíi iná tí ó fa iná wọlé, mo lè tún àwọn nǹkan hun ṣe. Àmọ́ tó bá ti jẹ́ pé nǹkan bíi television mi ó bá jẹ́ mi ò lè tún ṣe torí pé kò i sí iṣẹ́ tí mo kọ́, mi ò ní ìmọ̀ nípa àwọn iṣẹ́ un. Torí náà mi ò lè tún àwọn yẹn ṣe. Mo máa lọ gbe fún àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́ tàn máa bá n ṣe.

Ṣé o fẹ́ràn wà ní òru? Rárá o, mi ò fẹ́ràn rẹ̀ o. Òru jẹ́ ǹkan tí èyàn gbúdọ̀ bọ̀wọ̀ fún àyàfi tí èèyàn bá fẹ́ bẹ Ọlọ́run rẹ̀. Wípé èyàn amo jáde ní òru kò dáa fún ọmọlúàbí. Rárá, rárá torí pé ọmọlúàbí kì n rìnde òru. Torí gbogbo nǹkan tí èyàn fẹ́ ṣe gan lójúmọ́ gan ó pò. Tí èyàn bá ti jí láró gan, nkan tí èyàn máa ṣe máa pọ̀. Ju kí'yàn tu wá so pé èyàn tún n bọ́ síta ní òru. Òru jẹ́ àsìkò ìsinmi fún èmi. Mi ò fẹ́ràn àti máa jáde ní òru rárá, rárá. Torí tí n bá ṣe gan, mi ní gbádùn ara mi. Màá lọ rí dókítà tí ó máa tọ́jú mi tí n bá jáde ní òru torí pé ó ti rẹ mi ní atárọ́ kùtùkùtù. So, mo á ní di láti ṣe kíni, láti sinmi ní òru. Òru o, ó jẹ́ ìsinmi fún mi láti sùn, kò ṣe ibi iṣẹ́, kò dẹ́ iṣẹ́ ìgbafẹ́ fún mi.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Nkan àlakọ́kọ́, oun ni ìbòmú, ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi torí pé iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ elérukuru ni, ìwò tí o bá de fẹ́ ṣe kàtá, wàá lo ìbòmú. Ẹ́leekejì, òun ni aṣọ tí yóò bo gbogbo ara rẹ torí eruku. Ẹ́leekẹta, òun ni bàtà tí wàá wọ̀ sí ẹsẹ̀. Ó gbọdọ̀ jẹ́ bàtà tí yóò tóbi dáradára, tí yóò ní ǹkan ní abẹ́ torí tori pé tan bá sọ yí pé ká lọ ṣe àwọn nǹkan níbi tí ó jẹ́ wípé tí èèyàn bá wọ bàtà tí ò ní ǹkan ní abẹ́, o lè wọlé sínú bàtà èèyàn tó sì máa dun èèyàn. Torí náà, àwọn nǹkan mẹ́ta tó ṣe pàtàkì jù lọ tí èèyàn gbọdọ̀ ní ní ibi iṣẹ́ mi nìyẹn.

Ṣé o ní gíláàsì oorun? O ṣe kókó, torí pé ìlú tí mo wà gan orùn ibẹ, ọrùn ibẹ ó ta ara. Ósì jẹ́kí ó dáa kéèyàn máa lo gílási orun torí téèyàn báfẹ́ jáde kéèyàn lè fi dáàbòbo ojú ara ẹni torí pé Yorùbá sọ wípé ojú ni ọ̀gá ara, tí ọ̀ bá ti sojú ní ara, ojú ti bàjẹ́ o. Ojú dára ní àgọ́ ara, torí bẹ́ẹ̀ ni mo sì máa ń lo gíláàsì oorun. Tí ń bá fẹ́ jáde lọ sí ibì kan, màá fi gíláàsì sí ojú mi láti dáàbò bo, nípa láti dáàbò bo torí oorun tó ń mú, láti tú ríná geregere lọ́ọ̀kan torí tí oorun bá tun ti mú yàn ní ojú ju, èèyàn ò ní rí ibi tí ẹ̀yàn ń lọ mọ́. Torí náà mo fi máa ń lo gíláàsì oorun.

Ṣé o máa ń jẹ gum? Mo máa ń jẹ chewing gum. Mo máa ń jẹ torí pé ìgbà kookan naa ni, ẹnu èèyàn máa need láti jẹ́ kí eeyan máa jẹ nǹkan ní ẹnu. Tí n ba dẹ́ ti rì sí nǹkan mi, màá kán jàbí méjì sí ẹnu tí màá jẹ. Àmọ́ tí n bá ti jẹ adùn rẹ̀ tán o, ti o bá ti ní adùn kankan mọ́ nínú, mo máa ń sọnù ni. Torí mii tun like kin máa jẹ púpọ̀ ju torí eyín mi. Tí n bá ti jẹ púpọ̀ ju, ó máa ń mú eyín ro mí. Torí náà mo máa ń jẹ, àmọ́ tí n bá ti jẹ adùn rẹ̀ tán, màá wá jù sí igbó. Tí n bá ti jẹ pé eleyii tí mo ra sì pọ́ náà, màá tún mú imii tí màá tún ṣe kíni? Tí màá tún jẹ. Bí mo ṣe máa ń ṣe niyen, mo máa ń jẹ chewing gum. Mo máa ń jẹ gum, mo máa ń jẹ. Tí mo bá ti jẹ tán, màá tún mú imii.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún àwọn Mùsùlùmí torí ẹlẹ́sìn ìgbàgbọ́, ẹlẹ́sìn Mùsùlùmí ni mí. Nǹkan tí mo fi fẹ́ràn rẹ̀ torí kò sí bí ẹlẹ́sìn èèyàn tí ò ṣe ní fẹ́ràn àjọ̀dún ẹlẹ́sìn rẹ̀. Mo fẹ́ràn àjọ̀dún torí ní ti Mùsùlùmí méjì péré náà ni a máa ń ṣe. A máa ń ṣe ti ìtúnu àwẹ̀. Ìtúnu àwẹ̀ jẹ́ ìgbà ta bá gba àwẹ̀ ọgbọ̀n tàbí tó bá dín ẹyọ kan ní ọgbọ̀n, a máa ń gbà, a máa ń ṣe, táa bá ti gbà tán ọjọ́ kejì rẹ̀, a máa ṣe ọdún ìtúnu àwẹ̀. Àmọ́ mo fẹ́ràn ọdún iléyá ọdún ìtúnu àwẹ̀ lọ torí pé ní ọ̀dọ̀ wa bíbí, a máa ń ṣe ọdún iléyá jù ọdún àwẹ̀ lọ. Mo fẹ́ràn ọdún méjejì torí ẹlẹ́sìn tí mò ń ṣe. Mi ò fẹ́ràn ọdún mi yàtọ̀ sí ọdún méjejì lọ.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Hah, ìlera ṣe pàtàkì, ó ṣe kókó. Àìmú báwo ẹni, ìyàláfíà sì fẹ́ wá. Ó ṣe kókó kí kí n máa mu ẹ̀rọ ìlera torí pé iṣẹ́ tí mo ń ṣe, ó ṣe kókó láti máa lò ó. Torí àìlò mi, mo ń fi ero fi agọ ara mi ṣeré nìyẹn. Torínà, ẹ̀rọ ìlera ó ṣe pàtàkì, ó ṣe kókó, àìsí òògùn tí èèyàn le lò fún ìlera ara èèyàn. Bí pé èèyàn ń fi ẹ̀mí Olúwa rẹ̀, èèyàn fi ń wé ewu nìyẹn o. Ó ṣe kókó, ó ṣe pàtàkì láti máa lo ẹ̀rọ ìlera ara.